Hmm lérò tèmi ọ̀rẹ́ tòo tọ́ jẹ́ ẹni tó jẹ́ ọ̀rẹ́ ẹni èèyàn, tí èèyàn tó ṣe fọkàn tán, tó ṣe gbẹ́mì lé, tó ṣe ẹ fọkàn rán, ọ̀rẹ́ tó jẹ́ pé, ehn kòrí kò sùn, ọ̀rẹ́ tó jẹ́ pé tí o bá lu olùrànlọ́wọ́, pé ohun tó bá ní, ohun tó ò nílò bó mo po nídi nǹkan yìí, ọ̀rẹ́ tó jẹ́ pé kó tó sọ pé kó tó pè pé o ní o ti mọ̀, àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé kí wọ́n ò ní lọ má sọ̀rọ̀ rẹ lẹ́yìn, wọ́n ò ní máa sọ ǹkan tí ò dáńpá rẹ lẹ́yìn, àwọn tó jẹ́ pé wọ́n ó wọn ò dúró tí ọ gbá gbá gbá lásìkò ìṣòro, lásìkò tí ń nǹkan ò bá, tó bá dàbí ǹkan àwọn ọ̀rẹ́ toò tọ́ nìyẹn. Ọ̀rẹ́ tó ṣe fọkàn, tó jẹ́ pé kò ní, kò ní fi ohun tó ń là kọjá kó máa fi bú ẹ, ẹh ehhn àwọn té mi mọ̀ lọ́rẹ́ tòó tọ́ nìyẹn. Bí a ṣe lè mọ̀ wọ́n ehn, ohun náà ni mo ti ṣàlàyé yẹn. Gbogbo nkàn to dẹ̀ máa ń ba ọ̀rẹ́ toò tọ́ jẹ́, àwọn ǹkan tó máa ń bàa jẹ́ ni ẹ̀hn ọ̀dàlẹ̀ bí kò jẹ pè kìí ṣe òun tí ó rò pé èni yìí yóò ṣe fún ẹ to bá jẹ́ pé kò wá lọ ṣé, tàbí tó jẹ́ pé ó lọ ń bá ọ́ jẹ́ kiri lọ dọ̀ àwọn tí ó yẹ tí ó lọ ń tí ó lọ ń sọ̀rọ̀ rẹ laida tí irú ẹni bẹ́ẹ̀ bá padà wá mọ̀, ó máa ń ba okùn fà ọ̀rẹ́ jẹ́. So àwọn ǹkan tó máa ń ba okùnfà ọ̀rẹ́ jẹ́ tí mo mọ̀ nìyẹn.